Bí mo ṣe máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́. Tí n bá ti jí ní òwúrọ̀, màá gbàdúrà. Mo bá ti gbàdúrà tán, màá wẹ̀, màá wọṣọ, màá múra, màá ṣera mi tónítóní. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ mi, tí màá dẹ́rìn díẹ̀ náà láti dé ibi iṣẹ́

Oṣù kejì ọdún tí à ń pè ní oṣù February, oṣù ìfẹ́ tí a máa ń ṣe ọdún Valentine ni February. Osù yen gangan, ni a bí mi.

Béèni mo ní okò mo ní okò ayókélé. Ẹ̀ẹ̀kọ̀kan gan-an ọkọ̀ yìí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́, amo kì í ṣe gbogbo ìgbà. Mo sì máa ń lo ọkọ̀ yìí náà tí n bá fẹ́ lọ sí ọjà tí mo fẹ́ ra nǹkan. Ọkọ̀ yìí ni màá fi ń kó ẹrù wá sí ilé.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni iṣẹ́ ọ̀tọ̀, ìgbésí ayé ọ̀tọ̀. Iṣẹ́ tó bá wà nílẹ̀, mo gbọ́dọ̀ ṣe é nítorí mi ò gbọ́dọ̀ jẹ́ kí ìgbésí ayé kó pa iṣẹ́ lára. Iṣẹ́ lògùn ìṣẹ́. Tí n bá ní iṣẹ́ nílẹ̀ tí ìgbésí ayé náà tó òun náà wà lẹ́gbẹ̀ẹ́ kan, iṣẹ́ mi ni mo máa ṣe kíákíá kí n bá lè gbádùn ìgbésí ayé nítorí gbogbo wọn jọ ń ṣiṣẹ́ pẹ̀lú ara wọn ni. Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni èyí.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé oníbàárà ni, tí bá ní ìpàdé pẹ̀lú oníbàárà mi, emi fúnra mi máa ń múra dáadáa, ti ìmúra tó bá òfin mu, tó bá iṣẹ́ mu láti pàdé oníbàárà. Kí ìdẹ̀ tó pàdé oníbàárà mi, màá ti ṣètò ara mi sílẹ̀ dáadáa, gbogbo ohun tí a fẹ́ jọ sọ màá ti kọ sílẹ̀. Àwọn nǹkan tán lè bèèrè tí mo mọ̀ pé bóyán lè bèèrè, màá ti ṣe gbogbo ìtọ́jú náà sílẹ̀ kí n lè mọ bí mo ṣe máa dá wọn lóhùn. Ẹni tí mo fẹ́ lọ bá pàdé gan oníbàárà yẹn, màá ti mọ irú ẹni tó jẹ́ kí n lè mọ bí n ṣe máa bá sọ̀rọ̀ tó máa tẹ́ ẹlọ́rùn, gbogbo ohun tó máa bèèrè bí mo ṣe lè dá lóhùn, ìṣòro tó fẹ́ ká dá sí bí mo ṣe lè sọ̀rọ̀ sí, bí mo, gbogbo màá ti múra lẹ̀ dáadáa dé, màá dẹ̀ ti ṣètò ìwé àti ohun èlò tí mo lè fi kọ ǹkan sílẹ̀. Gbogbo ohun tó bá ń bèèrè, àkókò tó dẹ̀ yẹ ká dẹ̀ tún jọ pàdé náà, mi ò ní jẹ́ kó yẹ. Déédé àkókò ìpàdé wa, màá ti ṣetán, màá ti wà níbẹ̀ láti lè ṣe ìpàdé pẹ̀lú oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo ma n jeun nínú ọkọ̀ torí gbogbo ìgbà kọ́ ni mo má a n jeun kín n tó kúrò nínú ilé, mo lè ti gbé oúnjẹ yẹn sínú àpò oúnjẹ tí mo ń gbé jáde tí n bá wá dé inú ọkọ̀, màá ma jẹ oúnjẹ yẹn níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Tùràrí jẹ́ ohun tí èèyàn bá lò tó máa ń jẹ́ kí agbègbè òní oòrùn tó dára. Mo máa ń fi tùràrí sínú ilé, kí gbogbo inú ilé, inú yàrá àti pálọ̀ kó lè máa rùn dáadáa. Mo sì máa ń fi tùràrí sí ara àmì náà, kí òórùn tó dáa kó lè máa jáde lára mi.

Owó pínpín dá lé lórí bí owó yẹn bá ṣe jẹ́. Tó bá jẹ́ wípé owó ta jọ ṣiṣẹ́ rẹ̀ ni, ó ti máa ń ní òye tí oníkálukú máa gbà, tà de jọ máa pín déédéé tí ò ní sí ìjà. Tó bá dẹ̀ jẹ́ wípé owó tèmi ni, tó jẹ́ wípé mo fẹ́ fún ẹniyen ni bí ẹ̀bùn, òní bí ṣe máa fún. Tó bá dẹ̀ jẹ́ wípé ó fẹ́ ya ni, ìyen ọ̀tọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ owó iṣẹ́ ta jọ ṣe ni, àdéhùn máa wà lórí ẹ̀, bàá ṣe jọ máa pín pẹ̀lú èrè tí ò dẹ̀ ní sí ìjà, tí ò ní sí ìdámu kankan.

Èmi máa ń tètè dé ní àkókò. Ìdí rẹ̀ ni pé ijọ́ ti má ti mọ wípé mò ń lọ ra ǹkan, gbogbo ohun tó bá yẹ kí ń ṣe, màá ti ṣe gbogbo ẹ kìàkià ní kùtùkùtù òwúrọ̀ mo ti kúrò nlé. Nítorí mi ò ní fẹ́ kí n rí ìdádúró kankan lọ́nà bí i súnkẹrẹrẹ fà kẹrẹ ọkọ̀. Màá ti tètè kúrò, màá lé tètè dé ọjà. Ìgbà míì gan, èmi àtàwọn ọlọ́jà lajo máa ṣílẹ̀kùn. Gbogbo ohun tí mo fẹ́ rà, màá ti ṣètò ẹ̀, màá ti ra nǹkan tí màá rà, màá ti ṣetán. Ìgbà tí èmi bá lémi fẹ́ máa padà bọ̀ gan, pàápàá l'àwọn ẹlòmí se máa dé ọjà. Tí mo bá dẹ̀ tí ń bọ̀ lọ́nà, ọ̀nà ati tẹ́rẹ̀rẹ́, kò ní sí ìdíwọ́ kankan. Ìyẹn máa ń jẹ́ kí n tètè dé ní àkókò.

Ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi ó dára, nítorí pé olórí iṣẹ́ mi, pàápàá èèyàn Ọlọ́run ni tó ní ìbẹ̀rù Ọlọ́run. Ó sì fẹ́ràn ẹni tó bá ń ṣiṣẹ́ rẹ̀ dáadáa, èmi sì máa ń ṣiṣẹ́ mi dáadáa. Ó jẹ́ kí ìbáṣepọ̀ wa kó dánmọ́rán. Nítorí bẹ́ẹ̀, kò sí wàhálà pẹ̀lú olórí iṣẹ́ mi. A jọ wà lálafíà, a jọ wà ní ìbárẹ́, torí pé mo máa ń ṣiṣẹ́ mi bó ṣe ye kí n ṣe.

Mo máa ń fọ ọkọ̀ mi bíi ọjọ́ méjì mẹ́ta ní àkókò tá a wáyii nítorí pé ó jẹ́ àkókò ẹ̀rùn ọkọ̀ mi kì í dọ̀tí púpọ̀ idi tí mo sì ń fọ̀ bíi ọjọ́ méjì mẹ́ta ni kí n kọ́ fi ṣan eruku ara rẹ̀ ṣùgbọ́n ní ìgbà òjò ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi nítorí wípé yóò kó ẹrọ̀fọ̀ àti ìdọ̀tí torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń fọ lójoójúmọ́ ní ìgbà òjò.

Ààyè òórùn ọ̀sán ò n fi bẹ́ẹ̀ yọ fún mi. Àfi tí ara mi bá le tó jẹ́ wípé mo dùbúlẹ̀. Ṣùgbọ́n ààyè òórùn ọ̀sán ò n fi bẹ́ẹ̀ yọ sílẹ̀ fún mi torí bí mi bà lọ ibi iṣẹ́ pàápàá, n ò rí ǹkan kan ṣe. N ò sába sùn lọ́sàn án.